Bẹẹni mo fẹràn ki i maa jó e bẹrẹ̀ pé ṣé mo fẹ́ràn jíjọ ni? Bẹ́ẹ̀ni mo fẹ́ràn kí máa jó. Mo lè jó sí any music, mo lè jó sí orin tó bá play, maybe orin ọlọ́run tàbí orin tí àwọn Davido àti Wizkid máa ń play, anyone mo máa ń gbọ́ dáadáa. Mo lè máa jó. Mo fẹ́ràn láti máa jó.

Ṣé mo, ṣe mo mọ bi a ti ń fọn? Rárá mi mọ bi a ti ń fọn. Mi mọ ìtumọ̀ fọn tẹ́ ń wí. Nítorí pé a ní fọn tó pọ̀, but mi mọ eléyi ẹ̀ ń wí, but mi mọ bi a ti ń fọn rárá. Mi, mi ò tí ì lọ sí oko rí, ṣo mi mọ bi a ti ń fọn.

Kí ni mo máa ń ṣe nígbà tí mo máa ń sìn? Mi, mi understand question tẹ̀ bí mi. Nítorí pé kò sí, kò sí ìrú Yorùbá èléyi òṣì ní Yorùbá tẹ́kọ ní, tẹ́kọ ní bíbàyí. Kí ni mo máa ń ṣe nígbà tí mò ń sìn? Nígbà tí mò ń sìn. Okay. Nígbà tí mò ń sìn. Do, re, mi. Yeah. Mo máa ń, maybe mo máa ń ṣọ dust ni. Ìdí níyẹn tí mo máa ń sìn.

Irú kọ̀m̀pútà wo ni mọ ń lò? Kọ̀m̀pútà tí mo ń lò ni HP, kọ̀m̀pútà tó ń pè ní HP nítorí pé ó ní, ó ní, ó ní space gan, ó ní, ó láàyè gan hen, ó láàyè gan nínú. So kọ̀m-- HP ni mo ń lò. Latest model tí HP ni mo ń lò. Model 1B. Kọ̀m̀pútà wo ni mọ ń lò? HP ni mọ ń lò. Model mo lò, mo ti lò Dell kọjá but HP ni, ni mo ń ṣe jẹ.

Irú ẹbun wo ni mo fẹ́ràn láti fún àwọn ènìyàn? Mo fẹ́ràn láti fún, mé-maybe tí n bá fẹ́ fún ẹnìkan ní ẹ̀bùn, mo fẹ́ràn láti fún ènìyàn ní owó. Nítorí pé owó ló má, owó ni mo fẹ́ràn láti máa fún ẹnìkan tí n bá fẹ́ fún, tí n ba fẹ́ fún ní ẹ̀bùn. Nítorí pé mi ò lè mọ ǹkan tó fẹ́ ṣò mi lè, mi kò lè gbé owó lọ sọ́jà kí n lọ ra anything. So owó ni, owó ni best idea tí ènìyàn le fún ẹnìkan bíi ẹ̀bùn. Owó ni best idea.

Mi jẹ́ ẹni tó ti márrí tàbí ẹni tó ní tó wà nínú relationship so mi, mi ti sìna re. Mi dẹ̀ lé ṣìnà ní órúkọ Jésù, mi ṣìnà ri. Mi jọ àwọn òyìnbó tó máa ń ṣìnà káàkiri. Ẹ gbọ́ mi dáadáa, ẹ máa ṣìnà káàkiri. Mi, mi, mi ṣe àt, mi, mi ṣìnà re rárá nítorí pé mi ti wà nínú firstly mi ti wà nínú relationship, secondly mi ti márrí so mi ti le ṣìnà ri.

Nígbà wo kẹ́yin mo pade àwọn ọ̀rẹ́ mi? Oṣù tó kọjá ni mo ti rí àwọn ọ̀rẹ́ mi, ọ̀rẹ́ mi gbẹ̀yìn. Oṣù tó kọjá nítorí pé a ti wà ní ìgbà ọdún so gbogbo àwọn most of àwọn ọ̀rẹ́ mi wọ́n máa ti jáde lọ sí maybe ibi tó ń jáde lọ mi, mi ti rí wọn láti oṣù tó ti kọjá. Mi ti rí àwọn ọ̀rẹ́ mi láti oṣù tó ti kọjá, so ẹ ebere pé nígbà wo ni mo kẹ́yin pàdé àwọn ọ̀rẹ́ mi. Ó ti pẹ́ tí mo ti kọ, tí mo ti rí wọn oṣù tó kọjá ni mo ti rí wọn gbẹ̀yìn.

Rárá, mi ò rí nọ́mbà orílẹ̀. Mi ò ní nọ́mbà orílẹ̀. Ibeere pe ṣé mo ní nọ́mbà orílẹ̀. Rárá, mi ò ní nọ́mbà orílẹ̀. Mi ò tí dé, mi ò tí dé age tí máa fi gba nọ́mbà orílẹ̀. Mi ò tí ní nọ́mbà orílẹ̀ tó, tó, tó lè di, tó lè dúró fún mi. Mi ò tí ní nọ́mbà orílẹ̀

Ìgbà mélòó ni mo máa ń lo phone mi lójoojúmọ́? Every time ni mo máa ń lo phone mi lójoojúmọ́. Kò sí ìgbà kìí gbà tí mo máa mí kín di phone mi lọ except tí mo bá ń charge phone mi. So màá sọ pé lójoojúmọ́ ni mo máa ń gbé phone mi. Ìgbà, ẹ gbe wípé ìgbà mélòó, every time mo máa ń gbé phone mi every time.